Àjọ̀dún tí mo fẹ́ràn jù ni àjọ̀dún ilé iléyá torí pé mo jẹ́ Mùsùlùmí. Àjọ̀dún iléyá jẹ́ àjọ̀dún tí a máa ń ṣe níbi oṣù méjì àti ọjọ́ díẹ̀ lẹ́yìn tí a bá tùnu awẹ́ nígbà tí àwọn Mùsùlùmí bá lọ sí Mẹ́kà láti lọ ṣiṣẹ́ Hájì. Àjọ̀dún iléyá jẹ́ àjọ̀dún tó máa ń kó àwọn ẹ̀yàn pọ̀ gan, tí ó sì máa ń jẹ́ kíyàn kẹ́kọ àti fúni ní ǹkan àti àwọn tí ò ní.

Ṣe o ni ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìrora tí n bá ń sọ̀rọ̀ níwájú àwọn èeyàn torí mo jẹ́ ẹni tí ó máa ń tijú gan lọ́pọ̀lọpọ̀. Mi ì mọ́ dí rẹ̀ ṣùgbọ́n láti kékeré ni ó ti wà pẹ̀lú mi. Tí èrò bá ti pọ̀ jù níbi tí mo ti fẹ́ sọ̀rọ̀, mo máa ń tijú gan, ó sì máa ń fún mi ní ìrora. Ṣùgbọ́n mò ń wá ọ̀nà àti yọ eléyìí kúrò ní nínú ìwà mi torí pé kò ṣe ìrànlọ́wọ́ kan fún mi gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ òṣìṣẹ́ ìjọba.

Àwọn nǹkan tí mo fẹ́ kọ́ fún isẹ́ mi ó pọ̀ lọ́pọ̀lọ́pọ̀. Torí bí èèyàn bá wà níbi iṣẹ́ kan, ó yẹ kí èèyàn máa gbìyànjú láti fi ìmọ̀ kun ìmọ̀ kí iṣẹ́ náà lè tẹ̀síwájú. Mo fẹ́ kọ́ ẹ̀ mọ ìmọ̀ software lórí àwọn ẹ̀kọ́ kan bí i data analysis, bí i ti executive assistant. Àwọn ìmọ̀ tí mo fẹ́ kọ́ tí ó ṣèrànlọ́wọ́ fún mi nínú iṣẹ́ mi nìyí.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù. Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù ni àkàrà àti ọ̀jọ̀jọ̀ torí pé mo fẹ́ràn àti mu ògì gan. Torí náà, àkàrà jẹ́ nǹkan tí mo, tí mo máa fẹ́ràn láti fi mu ògì tàbí mọ́ímọ́í. Àwọn oúnjẹ méjì tí mo fẹ́ràn jù jẹ́ oúnjẹ àkàrà ni.

Nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa ń pàrọ̀ okàn pẹ̀lú kíka ìwé ní ranpẹ́ àbí gbígbọ́ orin láti inú, ẹ̀rọ tí eeyan máa ń fi sí etí tí eeyan ò bá fẹ́ kó pariwo. Mo máa ń pàrọ̀ okàn nípa gbígbàdúrà ránpẹ́ nígbà tí iṣẹ́ bá pọ̀, àbí kí n mi kanlẹ̀, kí n mi sí òkè láti lè jẹ́ kí ara mi balẹ̀. Bí mo ṣe máa ń pàrọ̀ okàn nígbà tí iṣẹ́ bá pọ̀ nìyen.

Rárá o, mi ò mọ bá ti ń gun kẹ̀kẹ́. Mi ò tiẹ̀ kọ rí, mi ò gbìyànjú ẹ̀ rí. Mi ò dẹ̀ leró wípé mo fẹ́ kọ́ bi won ti ń gun kẹ̀kẹ́ torí kò sí nínú nnkan tí mo fẹ́ràn jù. Ṣùgbọ́n mo wù mí kí àwọn ọmọ mi mọ bó se ń gun kẹ̀kẹ́. Ṣùgbọ́n ní fún tèmi o, mi ò mọ bi wón ti ń gun, bẹ́ẹ̀ mi ì sì gbìyànjú àti kọ rárá.

Ní òwúrọ̀, mo máa ń tètè jí nítorí alábiamọ̀ ni mí. Mo máa lọ sí ilé ìdáná láti se oúnjẹ tí àwọn ọmọ mi máa gbé lọ sí ilé ìwé tí èmi náà sì máa gbé lọ ibi iṣẹ́. Máa mú àwọn ọmọ mi lọ sí ilé ìwẹ̀ láti lè wẹ̀ fún wọn èyi tò tí dàgbà nù wọn máa wẹ̀ fúnra wọn. Ṣùgbọ́n ní òwúrọ̀ e mii, mi ò kí ń dáná torí mo máa ti ṣètò ẹlẹ́ ní alẹ́. Máa ń rìn-ìrìn rán pẹ́ bí ìṣẹ́jú ọgbọ̀n láti lè jẹ́ kí ara mi jí pépé. Lẹ́yìn tí mii bá dé, màá padà wá kírun torí pé mo máa ń jí jáde láti lọ rìn-ìn kí kò síni sí àkókò láti kí ìrun. Tí n bá kírun tán, èmi náà máa gbaradì láti lọ ibi iṣẹ́. Tí n bá sì ṣe tán tí oúnjẹ ti jiná tán ọmọ mi ti ṣe tán, àá múra, màá lọ já wọn nílé ìwé kí n tó gbọ̀nà ibi iṣẹ́ lọ.

Mo máa ń jẹ ẹran. Kò sí ìdí tí mi fi ní, tí mi ṣe ní jẹ ẹran nítorí pé wọn ò yàn fún mi ní ilé ìwòsàn láti má jẹ ṣùgbọ́n mo máa ń jẹ ẹran ní ìwọ̀ntúnwọ̀nsì, nítorí ara sísan àti pé àwọn àrùn ìmíì tó jọ mọ́ láti máa jẹ ẹran tó ní ọ̀rá. Ṣùgbọ́n mo gbádùn láti máa jẹ ẹja ju ẹran lọ. Ìyẹn kò dẹ̀ da, pé kò dẹ̀ da dúró pé. Kí má jẹ ẹran ṣùgbọ́n mo kan fẹ́ràn ẹja ju ẹran lọ.

Rárá, mi kì í ṣe ìmúdójúìwọ̀n software mi, torí pé níbi tí mo ti ń ṣiṣẹ́, a ní àwọn tó jẹ pé ẹ̀ ìṣe wọn nìyẹn, tí wọ́n sì mọ̀ nípa ì dáradára. Àwọn ni wọ́n máa ń bá wa ṣe ìmúdójúìwọ̀n àwọn software ta fi ń ṣiṣẹ́ níbi iṣẹ́. Nítorí náà, mi ò mọ̀ bón sẹ́ ń ṣe torí pé kì í ṣe ìlànà mi nìyẹn. Ìlànà, ìlànà ìfowópamọ́ lèmi wà, ṣùgbọ́n àwọn tí ó wà ní ẹ ẹ̀ka yẹn, wọ́n máa ń bá wa ṣe ìmúdójúìwọ̀n software ta fi ń ṣiṣẹ́.

Mì kì n ṣe ìdárayá. Ó wù mí láti máa ṣe ìdárayá torí pé ẹni tó ní ọ̀pọ̀ ara ni mí. Ṣùgbọ́n bẹ́ pẹ̀lú bí ó sì wù mí láti máa ṣe, bí ó sì wù mí láti máa ṣe, àwọn nǹkan kan máa ń dènà àti máa jẹ kó rọrùn fún mi láti ṣe ìdárayá. Bí mo ti ní pólíò láti kékeré tí ó jẹ́ kí ìkanu ẹsẹ̀ mi kó má ṣe dáadáa tó ìkejì. Ẹsẹ̀ náà sì máa ń dà mí láàmú tí bá ti rin àárín jù àbí tí n bá ti gbé nǹkan tí agbára ẹsẹ̀ náà ò gbé. Àní ní, ní, ní ọ̀pọ̀ ara, ó tún, ó tún máa ń ṣe àkóbá fún ẹsẹ̀ náà torí pé bí pé èèyàn gbé ẹrù wúwo lé ẹsẹ̀ náà ni, so áti ṣe ìdárayá, ó wù mí ṣùgbọ́n kò rọrùn fún ara mi.

Mo mọ bí wọ́n ṣe ń tún àwọn nǹkan ṣe, ṣùgbọ́n kì í ṣe bí i ti ẹ̀rọ aloiná torí pé mo bẹ̀rù iná gan lọ́pọ̀lọpọ̀. Mo lè tún ǹkan imi ṣe tó bá kú díẹ̀ kató nínú ilé níbi iṣẹ́ fún àwọn ọmọ mi. B'áṣọ́ bá ya, mo lè rán. Bí àga bá dọ̀tí, mo mọ bí wọ́n ti ń tun ṣe tí ó máa sì mọ́ tónítóní. Ṣùgbọ́n ǹkan tó bá ti jọ mọ́ iná, mo máa ń sá fún un ni torí pé mi ò mọ̀ ojútùú rẹ̀ rárá.

Ṣé o máa ń na ara rẹ? Mi ò mọ ǹkan tí ó lè túmọ̀ sí, ṣùgbọ́n ní bí mo ṣe lérò pé tí ènìyàn bá ṣe ǹkan tí ò da, tí ènìyàn máa péra ènìyàn sí àkíyèsí pé ǹkan tó ṣe ó da, tí ènìyàn sì máa lọ ṣàtúnṣe sí i. Níbẹ̀, mo máa ń ṣe ìyẹn lọ́pọ̀ ìgbà tí mo bá rò pé ǹjẹ́ ǹkan tí mo ṣe yìí ń jẹ́ ó mọ́gbọ́n lórí àbí ó kù díẹ̀ káàtò ni. Mo máa sì lọ ṣàtúnṣe síbi tó bá ṣẹ̀sì. Tó bá sì jára mi ló ṣẹ̀sì, màá dárí ìjára mi fún àwọn ǹkan tí mo ṣe tí mo mọ̀ pé ó fún mi ní àwọn ǹkan tí ọkàn mi gan ò fẹ́.

Mo fẹ́ràn àti máa wọ aṣọ tó búra dáadáa torí bí àwọn òbí mi ṣe ti fi kọ́ mi láti kékeré nìyẹn. Mo fẹ́ran aṣọ tó bo àyà, tó bo ọwọ́ níwọ̀nba tí ó sì gùn kọjá ọrúkùn mi torí àti wípé ilé Mùsùlùmí mo ti jáde tí ẹ̀sìn sì fi kọ́ wa wípé a kò gbọdọ̀ ṣe arálẹ̀. Mo ń fẹ́ran aṣọ tó búra dáadáa débi tó lápẹẹ́ tí, tí ẹ̀yà ara mi kan kò ní farahàn dé bí pé àwọn kan máa ma, máa ma wò pé irú ìkílé léyí wọ̀ torí wọ́n ní ìrínisí ohun ni ìsọnilọ́jọ̀.

Mo máa ń pe àwọn oníbàárà tuntun torí pé, oníbàárà náà ni ó ń jẹ́ kí òwò kó lọ síwájú. Tí n bá pè wọ́n, kò sí bí mo ṣe fẹ́ tá. Dípo pé ẹn tó ń ṣiṣẹ́ ìjọba gan-an tó bá láwọn tó ń wá síbẹ̀ láti wá bá wọn ṣiṣẹ́, ó ti di dandan kan pè wọ́n torí tí ò bá ṣí oníbàárà kí wá ní iṣẹ́ tí à ń ṣe tí oníbàárà ò wá wá wá. Mo máa ń pe àwọn tó ń bá mi rajà, tó ń bá mi rajà àti àwọn tuntun èmi tó jẹ pé mo fẹ́ kan sí i wá máa bá mi rajà láti ṣàbẹ̀wò fún wọn ní pé boya wọ́n wà lálàáfíà, a ò rí wọn o. Ìgbàwo na máa wá rajà àbí wọ́n fẹ́ ká bá wọn fọ̀jà ránṣẹ́ sí ọ̀dọ̀ wọn ni. Mo máa ń pe àwọn oníbàárà tuntun.

Àá rárá, mi ò kí ń fi tùràrí, ṣùgbọ́n ọkọ mi máa ń fi tùràrí jẹ́ ohun èlò fún gbígbàdúrà. Bí àwọn èèyàn kan ṣe máa ń sọ, èmi ò gbọ́njú bá fífi tùràrí lọ́wọ́ àwọn òbí mi, nítorí náà mi ò kí ń lò ó. Mi ò sì rìlẹi mọ ẹ̀ ìwúlò rẹ̀, ṣùgbọ́n ìgbà tí mo délé ọkọ, ọkọ mi máa ń ṣe láti fi gbàdúrà. Àwọn imí sì máa ń ṣe láti fi lé ẹ̀mí òkùnkùn jìnà sí àyíká wọn, ṣùgbọ́n èmi ò kí ń fi tùràrí.

Yàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi ni yàrá ibùsùn mi. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí pé bí mo bá wà nílé fún wákàtí mẹ́rìnlélógún, wákàtí ogún nínú mẹ́rìnlélógún yẹn, inú yàrá mi ni mo wà. Ó jẹ́ ibi tí ó máa ń fi mí lọ́kàn balẹ̀ tí mo sì máa ń rí balẹ̀ ọkàn níbẹ̀. Yàrá ibùsùn mi jẹ́ ibi tó, tó tutù tó sì, tó sì máa ń jẹ́ kí n ronú dáadáa débi tí mo fẹ́. Ibùsùn mi si rẹwà pẹ̀lú, óorun to njade láti inú iyàrá ibùsùn mi ó lè jẹ́ ohun ló pẹ̀lú nǹkan tí mo fi ní ìfẹ́ rẹ̀ torí ó máa ń rún dídùn ní ọ̀pọ̀ ìgbà. Yàrá ibùsùn mi ni mo fẹ́ràn jù nínú gbogbo ilé mi.

Mo máa ń jẹun nínú ọkọ̀ mi, fún àpẹẹrẹ nígbà tí mò ń kọ́ ẹ̀kọ́ ìmọ̀ Faransé tí mo bá já àwọn ọmọ ní ilé ìwé tí mò ń lọ bẹ̀, àkókò tí a máa bẹ̀rẹ̀, eh, ìkẹ́kọ̀ọ́ jẹ́ ago mẹ́sàn. Tí n bá sì ti já àwọn ọmọ mi níbí ago méje àbò, tí mo dẹ̀ ti ti kúrò nílé ní òwúrọ̀ kù bí i kí ń ráyè jẹun. Tí n bá dé ilé ẹ̀kọ́ tí mo ti ń kọ́ ẹ̀kọ́ Faransé, màá jókòó sínú mọ́tò, màá jẹun mi kí ẹ̀kọ́ tó bẹ̀rẹ̀ nítorí pé mo níbí wákàtí kan àtàbò kí a tó bẹ̀rẹ̀, ẹ, ẹ̀kọ́ níbẹ̀. Màá jókòó sí inú mọ́tò mi, inú ọkọ̀ mi, màá jẹun, màá sinmi, màá mú omi kí ago náà tó lù. Bẹ́ẹ̀ ni mo máa ń jẹ́, máa ń jẹun nínú ọkọ̀ mi. Ó dẹ̀ ti sì jẹ́ àkókò tó fún ara ń pẹ́, fún ìsinmi. Mo máa ń padà sínú ọkọ̀ mi láti lọ jẹbí èso àbí mú omi.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ọjọ́ àìkú. Ènìyàn kan máa wá ń bá mi fọ̀ nílé tí ó máa bá mi fọ̀ dáradára. Ṣùgbọ́n láàárín ọ̀sẹ̀, mo máa kan ń fi aṣọ nù ni tí ó bá nídọ̀tí díẹ̀díẹ̀ lára. Nítorí pé kò sí ayé púpọ̀ fún mi ní òwúrọ̀ láti máa fọ ọkọ̀ kí n tó jáde lọ ibi iṣẹ́. Ọkọ̀ mi náà sì máa ń tètè jáde pẹ̀lú. Nítorí náà mo máa ń fọ ọkọ̀ ní ọjọ́ àìkú tí wọ́n máa ń bá mi fọ̀ nílé tí wọ́n á fọ̀ tẹ́yìn. Ṣùgbọ́n mo kàn máa ń ṣe nínú kéékèèké fún lóru òwúrọ̀ kí n tó jáde.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn pínpín oúnjẹ mi, nítorí pé ìfẹ́ wà nínú kí èèyàn pín ǹkan. Oúnjẹ sì jẹ́ ǹkan tó ṣe pàtàkì láwọn ní ara. Tí mo bá rí ẹni tó fẹ́ jẹun tí ó sì ní, ó máa ń dùn mọ́ mi nínú láti jókòó fún ẹni náà kajọ pé oúnjẹ náà jẹ. Ó máa ń mú ìfẹ́ wá láàárín ẹbí.àbí láàárín ọ̀rẹ́ àbí ní àárín olùbáṣiṣẹ́. Mo fẹ́ràn láti máa pín oúnjẹ pẹ̀lú àwọn èèyàn.

Rara o, mi ò kí ń fi ìpara s'ára nítorí pé ìpara máa ń mú oru mú mi. Nítorí náà, ó ti pẹ́ gan tí mo ti fòpin sí àti máa fi ìpara s'ára. Ara mi tí Ọlọ́run fún mi sì jẹ́ ara tó jẹ́ pé kò nílò nǹkan púpọ̀ láti fi wà bo ṣe yẹ ko wà. Nítorí náà, mi ò kí ń fi ìpara s'ára.

Mo ní ọgbà ní àyíká mi nítorí mo jẹ́ ènìyàn tí ó jẹ́ pé mo ní, mo nífẹ̀ẹ́ láti máa gba atẹ́gùn níta yàtọ̀ sí kí yàn pe ohun amúnẹ́múlẹ̀ tútù nínú ilé. Ogbà mi ó sì tóbi gan tí mo gbin àwọn irúgbìn oríṣiríṣi síbẹ̀ bí ewúro, bí ewé èè tó ń pè ní ewé miracle. Ó wà nínú ọgbà mi torí pé ọgbà náà tóbi ó ráyè láti gba ohun púpọ̀ bí, bí igi pọ̀pọ́ náà wà. Ààyè ìgbafẹ́ láti gba tẹ́gùn sì wà níbẹ̀ pẹ̀lú tí èmi àti ẹbí mi máa ti ń gba fẹ́ ní ọwọ́ ọ̀rọ̀ lè máa ṣálẹ̀

Bẹ́ẹ̀ni, ènìyàn tó máa ń jí ní kùtùkùtù ni mí nítorí pé òṣìṣẹ́ ìjọba ni mí, mo sì nílò láti mú àwọn ọmọ ilé ìwé tíra àwọn ọmọ mi sì ṣe bẹ́ẹ ní kéré díẹ̀díẹ̀. Torí náà, màá ti ń jí lára kùtù láti rí pé mo dáná fún wọn láti gbé dání lọ ilé ìwé tí èmi náà sì máa gbé lọ ibi iṣẹ́. Màá tún lé ṣe ní ìwọ̀nba ká tó kúrò nínú ilé. Bẹ́ẹ̀, èmi náà sì ni màá sì ja wọn ní ilé ìwé kí n tó gbọ̀nán ibi iṣẹ́ mi lọ tí mo sì máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní ago mẹ́jọ. Ó ṣe pàtàkì fún mi láti jí ní kùtùkùtù. Bẹ́ẹ̀ ni pé ẹni tó máa ń jí ní kùtùkùtù ni mo jẹ́

Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ òní ọjọ́ ẹtì tí ṣe ọjọ́ Jímọ̀. Mo ní fẹ́ràn ọjọ́ yìí torí pé a máa ń tètè dẹ́kun iṣẹ́ ní ọjọ́ yìí tí àwọn tó sì fẹ́ jáde láti lọ gbafẹ́ máa ń ní àǹfààní láti ṣebẹ̀. Ṣùgbọ́n èmi, mo máa darí sílé láti wá pẹ̀lú àwọn ẹbí mi láti lè ní àkókò tó dára. Ó tún máa ń jẹ́ ọjọ́ tí mo nífẹ̀ẹ́ sí torí pé ọjọ́ kejì tí ń ṣe ọjọ́ àbámẹ́ta jẹ́ ọjọ́ tí ka kò ní lọ ibiṣẹ́ tí mo sì máa ń rí oorun sùn díẹ̀ ju kí ń jù ní kùtùkùtù tí mo máa ń jí ní ọjọ́ eemí tó wà nínú ọ̀sẹ̀ yàtọ̀ sí ọjọ́ ẹtì. Mo fẹ́ràn ọjọ́ ẹtì gan torí a máa ń pè é ní ìgbádùn òpin ọ̀sẹ̀.

Ó ti wù mí láti ọjọ́ díẹ̀ níìsín láti lọ sí etí òkun láti lọ ṣe ìsinmi. Mo fẹ́ wà ní etí òkun torí mo gbàgbọ́ wípé mo máa ráyè jókòó láti jẹ́ kí ọpọlọ mi kó balẹ̀ dáadáa yàtọ̀ sí gbogbo hílàhílá rukerudo tí a ti ṣe ní gbogbo ọjọ́. Ó wù mí láti lọ sinmi ní ẹ̀bá òkun ní bo ya ìlú Èkó àbí ìlú mìíràn tó bá ní odò ńlá tí ó ṣeé gbafẹ́ tí ìgbádùn sì wà níbẹ̀.

Mi kìí sábà jẹun ọ̀sán, tí n bá ti jẹun àárọ̀ ní bí àárọ̀ kùtùkùtù, oúnjẹ alẹ́ mi mo máa ń fẹ́ kó jẹ́, eh, bọ́ sí ìgbà tí ó bá jẹ́ bí aago márùn-ún sí mẹ́fà. Torí náà mi kì í sábà jẹun ọ̀sán, tó bá wá ṣe bẹ́ẹ̀ ti ebí i pámí lọ́sàn-án, boya ìpáápánu bi í pànkẹ́rẹ́kẹ́, bisikí tí ó dùn lọ́pọ̀lọpọ̀ àbí kí n jẹ èso tàbí kí n mú omi lọ́pọ̀lọpọ̀, òun ni mo máa ń fẹ́ràn láti jẹ ní ọ̀sán. Yàtọ̀ sí pé kí n jẹ oúnjẹ kan tó, tó wúwo tí mi ò ní lè fi rí ara gbé lẹ́nu iṣẹ́

Akoko tí mo ṣètò agogo ìdí mi, ó jẹ́ ẹ́ bí ago márùn-ún sí márùn-ún àbọ̀ tó lè jẹ́ pé láti fún mi láyè láti lè ṣe gbogbo àwọn nǹkan tí mo bá fẹ́ ṣe kin lérí parí kí n tó jáde nínú ilé. Ago náà kì í ṣe pé ó rọrùn fún mi láti jí. Nígbà mìíràn, màá pa agogo ìjí mi bí ìṣẹ́jú márùn-ún sí mẹ́wàá, màá tún fi sunrun díẹ̀ kí n tó jí, ṣùgbọ́n ọgbà tí mo máa ń, tí mo máa ń ṣètò èsì gangan, ago márùn-ún sí márùn-ún àbọ̀ ni.

Mi ò fẹ́ràn láti rin òkè torí pé ó máa ń rẹ̀ mí torí pé mo jẹ́ ẹnìkan tó ní ọ̀pọ̀ ara. Bẹ́ẹ̀, ẹsẹ̀ mi ó ti ní pólíò láti kékeré. Ẹsẹ̀ náà ò sì dọ́gba mọ́ ìkejì rẹ̀, tí ó ṣe nira fún mi láti rin ọ̀nà tó jìn àbí gun òkè tó ti ga jù. Ó máa ń fún mi ní ẹ̀sàn orí tó pọ̀ tí bá ti fi ṣe wàhálà jù. Nítorí náà mi ò fẹ́ràn láti rin òkè ju ibi pẹ̀tẹ́ẹ̀sì lọ.

Mo máa ń lo fóònù ní ọ̀pọ̀ ìgbà, pàápàá jùlọ tí mi ò bá níṣẹ́ láti ṣe. Mo, mo lè mu fóònù mi tó ìgbà àádọ́ta sí àádọ́jẹ lójúmọ́ torí pé mo máa ń rí ohun mèremère láti wò ní orí ẹ̀. Bẹ́ẹ̀ sì ni mo máa ń ṣiṣẹ́ mi, iṣẹ́ mi náà pẹ̀lú nǹkan tí mo ṣe máa ń mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi lú ò rè kó rè torí pé iṣẹ́ mi náà wà lórí ẹ̀yàtọ̀ síbẹ̀ èmi náà máa ń rí ohun apanilẹ́rìn tó pọ̀ rí lórí fóònù mi.

Mo fẹ́ràn oúnjẹ tó ní ata gan, torí ọmọ Yorùbá ni mí. Yorùbá sì bọ̀, wọ́n ní "Ẹ̀mí tí ò jẹ ata, ẹ̀mí yepẹ́rẹ́ ni". Wọ́n ti fi ata kọ́ wa ní, ẹ, àwa ta wá láti ilẹ̀ Yorùbá. Mo fẹ́ràn láti tí oúnjẹ ò bá ti ní ata, ṣe ló máa dàbí pé wọ́n fìyà jẹ mí. Mo fẹ́ràn láti jẹ ata gan ní ju ayafi oúnjẹ tí ò bá nílò ata lóko. Ṣùgbọ́n tí oúnjẹ yẹn bá ti jẹ́ oúnjẹ tí ó nílò ata, màá fi ọ̀pọ̀lọpọ̀ ata sí, tí ó sì jẹ́ kárs mi yá yágíyágí, orí mi gan yó, yó, yó, yóò dìde láti lè ṣe ohun iṣẹ́ tí mo bá fẹ́ ṣe lásìkò lẹ́yìn tí mo bá jẹ oúnjẹ náà.

Mo máa ń dé ní àkókò. Àwọn òbí mi ti fi kọ́ mi pé bí eyan bá ń lọ ibìkan, kí yan tí dé bẹ́ẹ̀ ní bí ìṣọ́jú mẹ́wàá sí ogún ìṣẹ́jú sí ìgbà tí wọ́n bá dá. Nítorí pé àwọn mìíràn fi máa ń ṣe, wọ́n fi máa ń ṣe ààlà láti mọ̀ pé ẹni yìí ó kójú òṣùwọ̀n láti ṣe boya iṣẹ́ ni yan wá lọ bẹ́ẹ̀ ni abi eyan fẹ́ bá wọn ṣe nǹkan àbí nǹkan ìwúrí kan wà tí wọ́n fẹ́ gbé ka onítọ̀hún. Àwọn òbí mi ti fi kọ́ mi pé, ẹ́ díde lákòókò sí ibi kíbi. Yálà, iṣẹ́ tirẹ̀ ni àbí iṣẹ́ ẹlòmíràn ó ṣe pàtàkì gan. Bẹ́ẹ̀ mo máa ń dé ní àkókò sí ibi kíbi tí n bá ti ní ago.

Mo nífẹ̀ẹ́ láti máa lo ọ̀pá ìfàmúra nígbà tí n bá mu ohun mímu. Ṣùgbọ́n tí mì bá rí i o, kì í ṣe dandan. Ṣùgbọ́n tí mo bá rí, o máa ń wù mí láti lò torí ó máa ń jẹ́ kí ohun náà dùn ní mímu àti láti lè fàá níwọ̀n túwọ̀n sí láì má dà gọ́ọ̀gọ̀ sọ́fun. Pa-pa jùlọ nígbà tí eyàn bá wà ní agbo àwọn ènìyàn tó pọ̀, ọ̀pá ìfàmúra láti mu ǹkan ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ mo nífẹ̀ láti lò ní gbogbo ìgbà tí n bá ní á n fààní àti rí.

Mi ò ní gíláàsì ọrùn, ṣùgbọ́n ó wù mí láti ní. Nítorí bí ọjọ́ mẹ́ta sẹ́yìn ni mo sì ń sọ fún àwọn ọmọ mi àti ọkọ mi pé ó wù mí láti ní gíláàsì ọrùn tí bá ń jáde, torí pé mo ní gíláàsì ojú gangan torí pé mo ní ìpènijà ojú ránpẹ́ tí mi kò le rí ǹkan tó jìnnà. Ṣùgbọ́n mo máa ń wò ó pé tí bá ń jáde tí ọrùn bá mú lọ́pọ̀lọpọ̀, gíláàsì yẹn kò kí ń ṣiṣẹ́ àti bo ọrùn ní ojú mi. Bẹ́ẹ̀ ni mò ń gbìyànjú, mo sì ń ṣe, ẹ, gbogbo ǹkan láti rí i pé mo ra gíláàsì ọrùn yìí torí pé ó wù mí láti ní.

Rárá o. N tí fún ní ẹ̀jẹ̀ rí. Mi ò gba ẹ̀jẹ̀ rí láti ìgbà tí wọ́n ti bí mi. Mo ti ṣe àwọn iṣẹ́ abẹ nígbà ìbímọ ṣùgbọ́n mi ò gbà ju omi lọ. Nígbà tí mo bímọ tán, mii gba ẹ̀jẹ̀ rárá. Mi ò sì mọ nǹkan tí ó, tí ó máa ń fà, tí ó fi máa ń pẹ̀ fẹ́ lò mi. Ṣùgbọ́n mi ò ní anfààní láti gba ẹ̀jẹ̀ rí láti ìgbà tí wọ́n ti bí mi.

Mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn gidi gan. Gbogbo rẹ sì kún orí íńtánẹ́ẹ̀tì níìsín. Ara àwọn nǹkan tó máa ń mú mi pẹ́ lórí fóònù níìsínyi nìyẹn. Mo fẹ́ran kí n gbọ́ àlọ́ àgàgà ìgbà tí inú mi ò bá dùn àbí mo ní nǹkan tó ń dà mí lóri rú tí ó jẹ́ kí n ní ìfọ̀kànbalẹ̀. Mo máa lọ sórí fóònù mi láti wá àwọn àlọ́ apanilẹ́rìn tí ó sì máa ń jẹ́ kí ìgbà ọkàn mi kó yípadà sí ti èrònu àbí ti ìbanilọ́kànjẹ́ tí mo gbé débẹ̀. Nǹkan tí mo níí, tí mo nífẹ̀ẹ́ sí gidi gan ni torí ó máa ń, ó máa ń pàrọ̀ ẹ́ẹ́ state teti mi nígbà tí mo bá wò ó.

Tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi bá pè ní ẹnu iṣẹ́, mo máa ń mu kúrò láwùjọ èèyàn, pàápàá jùlọ tó bá jẹ́ pé ìpè náà jẹ́ ìpè tó ṣe pàtàkì gan. Mo máa ń mu kúrò láàárín ẹ̀ro láti lọ gba ìpè náà níbi ìdákọ́ńkọ́. Nítorí pé mi ò fẹ́ràn kí gbogbo ọ̀rọ̀ mi àbí gbogbo ilé ayé mi kí ó wà níta kí gbogbo èèyàn mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú mi. Mo nífẹ̀ẹ́ láti pa ìkọ̀kọ̀ mi mọ́ gidigidi ni mo ṣe máa ń ṣe lẹ́yìn.

Bẹ́ẹ̀ ni, mo máa ń rìn ní àlàáfíà ó sì máa ń jẹ́ ohun ìdùnnú fún mi tí mo bá ń rìn ní àlàáfíà torí pé ara mi máa ṣe kókó ju tí bá kọ wà ní ilé lọ. Mo máa ń rìn ní àárọ̀ bẹ́ẹ̀ mi sì máa ń rìn ní ìrọ̀lẹ́ tí ó sì máa ń rọrùn fún mi láti rìn gan. Ṣùgbọ́n mi kò like. Mi kò nífẹ̀ẹ́ sí láti pọ́n òkè sugbon kí ń rìn ní àlàáfíà.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ mi máa ń gba bí ọgbọ̀n ìṣẹ́jú tí ò bá sí sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀. Láti ilé mi sí ilé ìwé àwọn ọmọ mi kò gbà ju ìṣẹ́jú mẹ́jọ sí mẹ́sàn án lọ. Láti ibẹ̀ sí ibi iṣẹ́ mi bí ìṣẹ́jú ogún ó lé ní méjì ni mo fi máa ń rìnrìnàjò láti, ẹ, ilé sí ibi iṣẹ́ pẹ̀lú pé mo gbé àwọn ọmọ lọ sí ilé ìwé.

Data tí máa ń lò lọ́sọ̀ọ̀ṣe, hm, ó tó, hm, bí ogún gigabyte, è, bí a kólé ní méjì ni mo máa ń lò ní ọ̀sẹ̀. Nígba emi ó sì máa ń pọ̀ ju bẹ́ẹ̀ lọ tí bá ní àwọn iṣẹ́ tí mo ní láti ṣe lórí íńtánẹ́ẹ̀tì tí ó gba ọ̀pọ̀lọpọ̀, ẹ́, data lọ́wọ́ mi. Ṣùgbọ́n ní ka wò ó níwọ̀ntúnwọ̀nsì boya ogún gigabyte sí ọgbọ̀n gigabyte.

Mo ní ìforúkọ sílẹ̀ nílé ìdárayá nígbà tó ti pẹ́, ṣùgbọ́n mí i padà lọ láti lè ṣe àtúnṣe ìforúkọ sílẹ̀ náà torí nǹkan tó yẹ kíyan máa ṣe ní ọdọọdún ni láti máa sanwó ọmọ ẹgbẹ́ ilé ìdárayá náà èyí tí mi kò ṣe. Ṣùgbọ́n báyìí, ẹ́, pípada síbẹ̀ ló ṣe kókó. Ṣùgbọ́n orúkọ mi wà níbẹ̀, ṣùgbọ́n mi ò sanwó ọmọ ẹgbẹ́ lóòrèkóòrè.

Nígbà tí ọjọ́ bá rọ̀, tí bá ti ṣe gbogbo nǹkan tí mo ní ṣe tán nínú ilé, boya mo dáná oúnjẹ ta fẹ́ jẹ lálẹ́ tán tí a sì kò dẹ̀ sí wà, mo máa bọ́ síta gbangba nínú ilé mi. Nínú àyíká, mo máa já àwọn, ẹ́, fúláwà tí ó bá ti rọ̀ kúrò láàrín àwọn tó kúrẹ̀ láti lè jẹ́ kí ibẹ̀ kú rẹwà sí. Mo lè jókòó gbátẹ́gùn láti máa pa àlọ́ àbí kọ orin pẹ̀lú àwọn ọmọ mi àti ọkọ mi tí àkókò bá gbà wá tí kò sì rọ̀ òjò. A jókòó síbẹ̀ títí tí, ẹ́, a máa fi ìfẹ́ jẹun alẹ́. Nígbà mìíràn, a jẹun alẹ́ níta ńbẹ̀, ta bá sì jẹun tán, ta sími bí ìṣẹ́jú mélòó kan a wọlé láti wá sùn.

Mi ò mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀, nítorí pé mi ò kẹ́kọ̀ọ́ gboyè lórí àti máa ka àwòrán ilẹ̀. Àwọn kan wà tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n ṣe nílé ẹ̀kọ́ gíga Yunifásítì nìyẹn, tí wọ́n sì mọ dáradára, tí wọ́n sì yan iṣẹ́ náà láàyò láti máa ṣe. Ṣùgbọ́n mi ò tí è mọ̀ pín nínú rẹ̀ láti ṣe. Tori be mi kì ń súmọ́ torí nǹkan tí ẹeyan ò bá mọ̀, ó máa ń juni lọ.

Nígbà kan lọ́jọ́ tó ti pẹ́ kí n tó ṣe ìgbéyàwó, mo fẹ́ràn gan láti máa ka ìwé lóríṣiríṣi. Yàtọ̀ sí ìwé ilé ẹ̀kọ́ mi. Mo máa ń mú àwọn ìwé lé oríṣiríṣi, ehh, oríṣiríṣi tó pọ̀ bíi ìwé tó jẹ́ ti romance, bí èyi tó jẹ́ ti ìfúnni lọ́-- ìkọ́nilọ́gbọ́n, bí èyi tó jẹ́ ti eyi tó lè mú èèyàn ga ju ibi tí èèyàn wà lọ, tí à ń pè ní self-development. Ṣùgbọ́n mo kùnà láàárín kan torí iṣẹ́ pọ̀ fún mi láti ṣe. Ṣùgbọ́n ní ọdún ta mú yìí, mo pinnu láti ka ìwé ní gbogbo ìgbà. Ó tilẹ̀ kéré jù ẹyọ kan láàrin oṣù kan tí mo sì ti mú lọ́kùkúndùn láti ṣe. Bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo ti ka bí méjì nínú oṣù ta fẹ́ parí.

Ó kéré jù tí mi ò bá ṣiṣẹ́ líle níbi iṣẹ́. Iṣẹ́ tó jẹ́ iṣẹ́ gangan máa ṣe wákàtí mẹ́wàá níbi iṣẹ́, láti ago mẹ́jọ sí ago mẹ́fà. Nígbà mìíràn tí iṣẹ́ bá pọ̀nlẹ̀ fún wa láti ṣe, a máa ń dúró kọjá ago mẹ́fà níbi iṣẹ́ tó túmọ̀ sí pé, ẹ, a lo overtime níbi iṣẹ́. Ṣùgbọ́n iṣẹ́ wa gangan ago mẹ́fà, ago mẹ́jọ sí ago mẹ́fà ní ìrọ̀lẹ́ ni iṣẹ́ ojúṣẹ́ gan tí a máa ń ṣe ní ojoojúmọ́

Tábìlì iṣẹ́ mi rẹwà gan-an. Àwọn tábìlì ìgbàlódé ni, tí igi tí wọ́n fi ṣe tó sì ń dán gbinrin, ó máa ń wuni láti ṣiṣẹ́ lórí ẹ̀. Bẹ́ẹ̀ sì ni, gbogbo tábìlì ibi iṣẹ́ wa ṣeri. Ibi iṣẹ́ wa ó rẹwà púpọ̀ torí àwọn àga àti tábìlì tí wọ́n ra síbẹ̀ ó ṣe'ni lọ́ṣọ gan-an ni. Bẹ́ẹ̀ sì ni, ó rọrùn láti ṣiṣẹ́, àga náà sì rọrùn láti jókòó láìsí pé ìnira kankan wà níbẹ̀

Ìtọ́jú eyín ṣe pàtàkì gan láti máa ṣàyẹ̀wò bí ẹẹ̀ẹ̀méjì lọ́dún, ṣùgbọ́n mo máa ń ṣe bí ẹẹkan lọ́dún tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti tó bí ọdún méjì sẹ́yìn tí mo ti ṣe gbẹ̀yìn. Mi kò ráyè lọ nítorí iṣẹ́. Ìgbà tí mo sì máa ń ráyè sì í ṣe ló jẹ́ ọjọ́ ìsinmi tí gbogbo àwọn ibi iṣẹ́ náà ò sì ní ṣí láti lè dáwọ́ oníbara loun. Ó ti tó bí ọdún méjì sẹ́yìn tí mo ti lọ ṣe ìyẹ̀wò eyín pẹ̀lú àwọn ọmọ mi.

Mo máa ń kọ lẹ́tà sí àwọn èèyàn láti orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Mi kò fẹ́ràn láti fi ọwọ́ kọ lẹ́tà mọ́ lórí ìwé torí ìgbà àti àkókò yẹn ti kọjá sẹ́yìn. Mo fẹ́ràn láti kọ, láti kọ lẹ́tà lórí kọ̀ǹpútà sí àwọn tí mo bá fẹ́ kọ sí torí pé ó yá mi lára. Mo sì fẹ́ràn láti máa kọ̀kan ju kí n gbé fóònù láti fi pè èèyàn lọ. Mo máa ń kọ lẹ́tà fún èèyàn ṣùgbọ́n lórí, lórí ayára bí àṣá.

Mi ki i powó pamọ́. Amo ọ́ wù mí láti pa owó mọ́ torí pé ìnáwó pọ̀ ju fún mi. Owó tó sì ń wọlé ò tó nǹkan. Mo máa ń gbé yànjú àti fi owó pamọ́ ṣùgbọ́n tí iná bá dé tí mo fẹ́ lò tó ti, tó ti wọ̀ mí lọ́rùn gan an, màá padà sínú owó ìpamọ́ yẹn láti lọ yọ́ n bẹ̀ láti fi ṣe ohun tí mo bá fẹ́. Kò rọrùn fún mi torí pé owó tó ń wọlé ó kéré jọjọ pẹ̀lú gbogbogbò nǹkan ṣe, ṣe ọ̀wọ́n lọ́wọ́n yìí. Mo máa lọ yọ padà nínú owó ìpamọ́ mi ṣùgbọ́n ó wù mí láti fi owó pamọ́.

Fún iṣẹ́ ọjọ́ iwájú, mo fẹ́ dá ní iṣẹ́ títè mi. Mi fẹ́ ṣiṣẹ́ ní abẹ́ ẹni kẹ́ni. Èmi náà fẹ́ di ọ̀gá ara mi. Máa ṣòwò. Irú òwò tí mo nífẹ̀ẹ́ sí láti ṣe ni kí n ta nnkan ẹlẹ́rìndòdò àti omi ní ojú pálí yàtọ̀ sí lẹ́yọ̀lẹ́yọ̀. Mo sì fẹ́ràn láti máa hun aṣọ. Mo fẹ́ máa hun aṣọ, hun àpamọ́, àpamọ́wọ́, àpamọ́ ẹgbẹ́, báàgì àgbékẹ́yìn. Mo fẹ́ máa hun ni fún títà. Àwọn nǹkan tó wù mí lọ́pọ̀lọpọ̀ láti ṣe fún ọjọ́ iwájú nìyẹn tí mi ò ní ṣiṣẹ́ ní abẹ́ ẹni kẹ́ni.

Mo fẹ́ràn láti máa wo ìràwọ̀, ó máa ń mú ojú mi kójí pépé àti pé mo nífẹ̀ẹ́ láti wà ní àyíká láti máa wò ǹkan meremeré tí Ọlọ́run dá. Ìràwọ̀ sì pẹ̀lú ní àṣálẹ́ tí mo máa ń jókòó síta pẹ̀lú àwọn ọmọ mi láti gba atẹ́gùn àbí láti jọ sọ̀rọ̀ níta. A máa ń gbìyànjú láti wo ìràwọ̀ láti kà wọ́n, lóòótọ́ kì í ṣe ǹkan tó ṣe é kà lọ títí, ṣùgbọ́n a máa ń gbìyànjú ẹ̀, a sì máa ń wò bí a máa rí àwọn tí wọ́n ń pè ní ẹ, àwọn ìràwọ̀ tí àǹfi máa ń sọ ǹkan tó wuni lọ́kàn. A nífẹ̀ẹ́, mo nífẹ̀ẹ́ sí gan láti máa wo ìràwọ̀

Bàtà pẹlẹbẹ ohun o ni mo máa ń wọ̀ nítorí ìdí méjì sí ni. Mo jẹ́ ọlọ́pọ́ ara tí mi ò lè gbé bàtà gogoro. Bẹ́ẹ̀, ẹsẹ̀ kan nínú ẹsẹ̀ mi tó jẹ́ ẹsẹ̀ apá òsì, ó ti ní ìjàmbá, ẹ́, polio láti ìgbà tí mo ti wà lọ́mọdé. Ẹsẹ̀ náà sì máa ń yọ mí lẹ́nu tí bá ń rin ìrìn tó jìnnà díẹ̀ àbí tí mo bá pọ́n òkè. Ó máa ń ro mí gogo ni tí bá ti fi ṣe wàhálà jù. Ipò bẹ́ẹ̀, màá ya wo bàtà pẹlẹbẹ ju kí n wọ èyí tó gogoro tí yóò túbọ̀ ṣe ní ìjàmbá ju tàtẹ̀yìnwá lọ.

Bẹ́ẹ̀ni mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ mi jẹ́ Aquarius, torí pé wọ́n bí mi ní oṣù Ṣẹẹrẹ tíí ṣe January. Ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n nínú oṣù Ṣẹẹrẹ ni wọ́n bí mi. Àwọn tó n bá dẹ̀bí ní ọjọ́ yìí, àmì ìrà wọ́n máa ń jẹ́ Aquarius. Aquarius sì ni mí.

Mi kì í ṣe ìdárayá lọ́pọ̀lọpọ̀ nítorí pé mi ò ṣe ẹni tó máa ń jáde. Ẹni tí kò láì kò nífẹ̀ẹ́ sí àti máa lọ sí ibìkan, òun ni mo jẹ́. Mo fẹ́ràn láti wà nínú ilé pẹ̀lú ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi kan kan tí mo ní. A máa lè ṣe ìdárayá nínú ilé bí ka ta ayò, ọlọ́wọ́, ka ta lúdò. Àwọn nǹkan kéékèèké tí mo máa ń ṣe nìyẹn torí pé mi ò kí ń lọ síta jáde láti ṣeré níbi ìgbafẹ́. Nígbà mìíràn mo kò máa ń rìn díẹ̀ díẹ̀ láàárín àyíká mi torí ọgbà ilé mi tóbi gan.

Ènìyàn tó kó èèyàn mọ́ra ni mo jẹ́. Mo nífẹ̀ẹ́ sí láti jẹ́ kí n wà ní dáadáa pẹ̀lú àwọn tí mò ń bá ṣiṣẹ́. Mi kò láì, mi kò nífẹ̀ẹ́ sí ìkùnsínú kankan láàárín àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi nítorí pé màá wá ń bẹ láti òwúrọ̀ lágo mẹ́jọ. Kí n tó kúrò bẹ ni gbà mìíràn, ó lè jẹ́ ago mẹ́jọ ago méje kí wá ni ma bá àwọn alábàṣiṣẹ́pọ̀ alasisepomi ṣeré ṣùgbọ́n àwọn mìíràn ò mọ bẹ́. Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi dánmọ́rán gan. Ìbáṣepọ̀ ìfẹ́ ló wà láàárín wa tí ó sì jẹ́ kí iṣẹ́ kó máa lọ ní, ní, ní dídá àti ní ìtẹ̀síwájú.

Ígbà tí mo kẹ́yìn sunkún kò jìnnà rárá. Mo sì sunkún lánàá nítorí pé mo máa ń ṣe bí ọmọdé ni. Tí nǹkan bá dùn mi lọ́kàn, tí ń bà tí ì sunkún, ọkàn mi ò kí ń fúyẹ́, kò dẹ̀ kí ń kúrò lọ́kàn mi. Tí ẹ̀yań bá ṣe mí njáǹbá tàbí tó bá ṣe nǹkan tó dùn mi gan, mo máa sunkún láti lè gbé ero yen náà kúrò lọ́kàn. Tí n bá rí ǹkan tó já mi láyà, ó máa ń bá mi nínú jẹ́ àbí kí ọ̀rẹ́ mi kó dà mí. Tí nǹkan bá ṣáà tí tó ti pọn ọkàn mi lórúru tó ti pa orí mi ruru, ó máa ń dùn mi gan. Tí ń bà tíì sun ẹkún, ọkàn mi ò kí ń balẹ̀, aya mi ò kí ń balẹ̀. Nítorínáà, kò sií kí n má sunkún nínú ọ̀sẹ̀ kan. Tí n bá rí ǹkan tó, tó, tó ju ẹ̀mí mi lọ, mo sì sunkún nínú ọ̀sẹ̀ ta wà yìí.

Mo fẹ́ràn jíjọ ṣùgbọ́n mi kì í jó ní ìta nítorí pé ojú máa ń tì mí. Ṣùgbọ́n tí bá wà nínú ilé mi tí mò ń gbọ́ orin tí mo nífẹ̀ẹ́ sí pẹ̀lú àwọn ọmọ mi àti ẹbí, mo máa ń jó gan. Mo sì máa ń fi jó náà ṣe ìdárayá nítorí pé ó máa ń mú mi dan ó sì máa ń mú ara mi fúyẹ́. Mo máa ń jó lọ́pọ̀lọpọ̀ torí ǹkan tí mo fẹ́ràn láti ṣe ni.

Bátìrì fóònù mi, ó máa ń dúró gan, nítorí kò tí pẹ́ tí mo ra fóònù náà. Kò tí ju ọdún kan lọ. Bátìrì fóònù mi tí n bá fi iná si tí ó kún déédé dé ọgọ́rùn-ún ní alẹ́, mo máa ń lò ó fún odidi ọjọ́ kejì kí n tótú fi iná si ní alẹ́ ọjọ́ yẹn. Nítorí náà, ó máa ń lé ní wákàtí ogún lé ní mẹ́rin tí mo fi máa ń lo bátìrì fóònù mi.

Bẹ́ẹ̀ni, màá ń gbọ́ podcast. Màá ń gbọ́ podcast lóríṣiríṣi èdè bíi èdè gẹ̀ẹ́sì àti èdè faransé. Mo nífẹ̀ẹ́ láti máa gbọ́ ti èdè faransé yẹn nítorí pé mò ń kẹ́kọ̀ọ́ nípa èdè faransé. Ó sì máa ń ràn mí lọ́wọ́ láti lè gbọ́ èdè náà dáradára àti láti lè sọ. Mo máa ń gbọ́ podcast lówurọ̀, mo sì máa ń gbọ́ lálẹ́ kí n tó sùn. Mo gbúdọ̀ gbọ́ fún ó kéré jù ìṣẹ́jú mẹ́wàá ní ojoojúmọ́ láti lè ràn mí lọ́wọ́ láti lè gbọ́ èdè náà dáadáa.

Nígbà tí mo wà ní kékeré, tí mo wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀, mo máa ń sá eré ní ilé ìwé mi. Ṣùgbọ́n nígbà tí mo wọ ilé ẹ̀kọ́ gíga sẹ́kọ́ńdírì, mo máa ń ṣe eré ìdárayá tí a mọ̀ sí shotput, torí pé mo jẹ́ ẹni tó ní ara tó kí, tán sìń wá àwọn tó sanra torí pé bọ́ọ̀lù táà ń lò fún eré ìdárayá náà wúwo lọ́pọ̀lọpọ̀. Nígbà tí mo tún dàgbà jù bẹ́ẹ̀ lọ, gbogbo àwọn eré ìdárayá òún ó, ó sú mi. Mo si, sugbọ́n níìsín, mo nífẹ̀ẹ́ láti máa wo lawn tennis nígbà tí wọ́n bá ń, tán bá ń ṣe eré náà. Mi kò mọ̀, láti, mi kò mọ̀ ọ́ ṣe, ṣùgbọ́n mo nílò, mo nífẹ̀ẹ́ láti wà níbẹ̀ nígbà tí wọ́n bá ń ṣe. Eré ìdárayá imi tí ó tú tó mo tún fẹ́ràn ni láti máa wẹ̀ nínú omi. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gan, nítorí ó máa ń mú ara mi ji pépé, ó sì máa ń mú ọkàn mi yọ̀.

Mi i nífẹẹ láti lọ sí ilé ìsèmbáyé, torí ẹ̀rù máa ń bà mí lọ́pọ̀lọpọ̀. Àwọn nǹkan tí mo dẹ̀ lè rí ni bẹ́ẹ̀ ó lè bà mí lẹ́rù tí mi ò ní nífẹsí rárá tí ó máa pòrò ró ọkàn mi. Mi i nífẹẹ láti lọ sí ilé ìsèmbáyé, ó ní mi ṣe gbìyànjú àti lọ sí èyíkéyìí tí ó wà ní àyíká mi. Lóòtọ́, ó dára láti lọ sí irú àwọn ibi báyìí kí eeyan sì kó àwọn ọmọ lọ kí àṣà wa má pàrún, ṣùgbọ́n èmi kò nífẹẹ sí i torí mo lè rí ǹnkan tí ó ju agbára mi lọ tí mi i nífẹẹ tí ó sì máa bà mí lọ́kàn jẹ.

Bí i ago mẹ́wàá ni mo máa ń lọ sùn ní àṣálẹ́. Ṣùgbọ́n nígbà mìíràn tí iṣẹ́ mi bá pọ̀, tí mò ń ṣe lẹ́yìn tí ń bá dáná tán táa jẹun, tí mo fẹ́ tún ilé ìdáná mi ṣe, tí mo sì fẹ́ ṣàwọn nǹkan ìmí láti lè gbaradì fún ọjọ́ kejì, ó máa ń pẹ́ gan kí n tó sùn. Mó ń sùn lágo méjìlá nígbà mìíràn, ago méjìlá àbọ̀ tàbí ago kan ni mo máa ń lọ sí orí ìbùsùn mi. Ṣùgbọ́n ní kò bá sí nǹkan kan tí ó dá mi dúró, ago mẹ́wàá ni àkókò tí mo máa ń lọ sùn.

Mi kì í lo wi-fi ní inú ilé mi, ṣùgbọ́n níbi tí mo ti ń ṣiṣẹ́, à ń lo wi-fi. Ó sì máa ń tètè tán, nítorí pé oníkálukú máa máa, máa máa downloadù oríṣiríṣi eré láti orí Íńtánẹ́ẹ̀tì sí orí fóònù wọn pẹ̀lú wi-fi òun. Ó sì máa ń tètè tán tí a kò sì ní rí fi ṣe nǹkan tí ó ṣe pàtàkì níbi iṣẹ́. Èmi kò lo wifi nínú ilé ju data orí fóònù mi lọ.

Èmi máa ń darí àwọn òṣìṣẹ́ mi pẹ̀lú ìfẹ́ torí pé ìfẹ́ ni àkójá òfin. Ibi tí ìfẹ́ bá wà, àwọn òṣìṣẹ́ máa ṣiṣẹ́ dáadáa. Yàtó sí ẹni tí ó ń kanra mọ́ òṣìṣẹ́, níbi tí ìfẹ́ bá ti wà, àwọn òṣìṣẹ́ máa ṣe oun tí ẹ bá sọ fún wọn láti ṣe. Èmi máa ń darí wọn pẹ̀lú ìfẹ́, mo sì máa ń kó wọn pọ̀ bí àwọn bí ẹbí mi ni láti lè jẹ́ kí wọ́n ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí iṣẹ́ pẹ̀lú ìfẹ́ ta ti fi lélẹ̀ níbi iṣẹ́ náà.

Èmi ò gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́, nítorí pé èmi mọ láti ka àwọn ìwé ìgbàgbọ́. Nǹkan tí mo bá rí nínú ìwé ìgbàgbọ́, òun ni mo máa ń tẹ̀lé láti fi ṣe, láti fi gbé ìgbé ayé mi nígbà ayé tó rọrùn. Àwọn ìmíràn nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ẹ̀ má ti yọ kúrò tàbí kí wọ́n fi kún tí ò sì dára fún ẹ̀sìn tí a bá ń sìn àti láti mọ Ọlọ́run lọ́ọkàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn torí pé Yorùbá bọ̀, wọ́n ní "Àbèrè ọ̀nà kì í ṣìnà". Tí ẹ bá bèrè ọ̀nà, eeyàn ní ṣìnà débi pé ibi tó yẹ kí ẹ lọ wákàtí kan fún, eeyán máa lọ bí i wákàtí mẹ́ta. Bí ẹni pé o fẹ́ béèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn kankan, wá kọ́kọ́ dé ibìkan wọn á ní kò ṣe ibẹ̀ wá tún yíra padà wá tún lọ sí ibò míràn, ṣùgbọ́ tó bá bèrè ọ̀nà gẹ́gẹ́ ibi tó ń lọ ni wọn á júwe fún ẹ. Fún ẹni tí ó bá ti mọ ibẹ̀ tẹ́lẹ̀, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí ohun tó dára jù ni ẹ́.

Ẹ̀yìn máa ń fọ́ mi o, ó sì máa ń fọ́ mi gidigidi. Nítorí pé láti ìgbà tí mo ti bímọ ni ẹ̀yìn náà ti bẹ̀rẹ̀, ó sì wá ń pẹ́lẹ́kẹ́ síi ní leyìn ìgbà náà débi pé mo lérò pé ibùsùn tí mò ń sùn gan-an ló ní wàhálà lo fi ń dùn mí ní ẹ̀yìn. Tí n bá bẹ̀rẹ̀ láti dìde, wàhálà ni, ó máa ń ro mí gan-an. Àbí tí n bá gbálẹ̀ inú ilé, tí n bá fi máa ṣe tán, ó máa ń ro mí gan-an. Bẹ́ẹ̀ ni ẹ̀yìn máa ń fọ́ mi gan-an gidi.

Bí wákàtí mẹ́wàá Ni mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́ láti lè bo imú mi fún gbogbo àwọn nǹkan tí ó ń fò káàkiri tí ó máa fún wa ní àrùn karùn tí a kò lèrò si. Nítorí náà ni emí ṣe máa ń wojú ìbòjú lójoojúmọ́ láti ìgbà tí àrùn kan ti wà ní òde tí ó ń ja ranin ranin tí ó mú ẹ̀mí àwọn ènìyàn lọ ní a kò mọ̀ nǹkan tí ó ń fẹ́ nínú afẹ́fẹ́ ni mo ṣe máa ń lo ojú ìbòjú. Bí wákàtí mẹ́wàá ni mo fi máa ń lò ó lójoojúmọ́.

Tí bá ti ṣe tán láti sùn, àwọn nǹkan pẹpẹpẹ èmi ni mo kò máa ṣe ni láti tún léṣe ní gbígbára dé fún ọjọ́ kejì. Tí bá ti ṣe gbogbo iyẹn tán, mo máa bọ́ sí ẹ̀gbẹ́ ibùsùn mi, mo máa ṣàdúrà ránpẹ́ sí Ọlọ́run láti dúpẹ́ gbogbo nǹkan tó mú mi ṣe ní ọjọ́ náà. Lẹ́yìn náà, màá mú fóònù mi, màá sì máa wò àwọn nǹkan àdánilẹ́rìn ní orí íńtánẹ́ẹ̀tì títí tí ọ̀run máa fi gbé mi lọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àdéhùn dáadáa lórí fóònù mi, nítorí pé teeyan ò bá ka àdéhùn kíyan tó buwọ́ lúwèé, ó lè rán yàn lọ síbi tíyan o fẹ́. Pápaa jùlọ, tí n ò bá ti ka àdéhùn dáadáa, ìyan o mọ àwọn nǹkan tí wọ́n ti fi pamọ́ sínú àdéhùn ọ̀ún tíyàn fi buwọ́ lù. To ye pé lẹ́yìn wá ọ̀la tí gbogbo ẹ̀ bá déle tàn, àwọn nǹkan yẹn lón máa lò against eeyàn ní, ẹ́, nínú iṣẹ́ tí o ti buwọ́ lù yẹn. So ó ṣe pàtàkì kíyàn máa f, máa ka àwọn àdéhùn dáradára láti ìbẹ̀rẹ̀ títí de òpin kí yàn tó buwọ́ lù wọ́n.

Mi ò kín sáré o, nítorí pé mi ò lè sáré jù torí pé mo jẹ́ ọlọ́pọ́ ara àti pé mo ní ìpènijà ẹsẹ̀ láti polio láti ìgbà tí mo ti wà lọ́mọdé bí i ọmọ ọdún kan. Nítorí náà mi ò kín sáré, jẹ̀lẹ́ńkẹ́ ni mo máa ń rìn níbikíbi tí n bá lọ. Kò te nígbà tí oyè àkókò tán lè fún wa, màá ma rìn ní jẹ̀lẹ́ńkẹ́ ni, nítorí àti máa ṣe ìjàmbá tó ju bẹ́ẹ̀ lọ fún ẹsẹ̀ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀ dáradára nítorí pé bí àwọn ìgbà mélòó kan tí mi tí ìmọ̀ ọkọ̀ wà dáadáa, àwọn agbófinró máa ń mú mi, wọ́n sì máa ń gbá ọ̀pọ̀lọpọ̀ owó lọ́wọ́ mi, wọ́n sì máa ń fi èèyàn ṣe wàhálà tí èèyàn bá ti ru òfin ìyara ọkọ̀. Láti ìgbà náà, mo máa ń tẹ̀lé òfin ìyara ọkọ̀ débi gẹ́. Mi ò tiẹ̀ kí ń kanju, mo jẹ̀ máa ń ṣe pé gbogbo ìwé ọkọ̀ mi ló pé pérépéré àti káàdì ìdámọ̀ oluwakọ̀ mi náà kò kí ń já lọ́wọ́ mi, ó sì máa ń pé dé bí tó yẹ kó pé dé.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu piroténìì dáradára torí iṣẹ́ tó máa ń ṣe ni ágo ara. Àwọn oúnjẹ tí à ń jẹ nísìnyí, ó jẹ́ àwọn oúnjẹ tí ó ń fún ara ní àwọn nǹkan tí a fẹ́, torí ṣíríṣìí àrùn fi ń wo ara. Tí èèyàn bá mu àwọn ohun mímu piroténìì yìí dáadáa, ó máa fún èèyàn ní àwọn okùn kan tàbí àwọn ẹ, piroténìì àti vítámìnì tí àwọn ènìyàn nílò ní àgo ara láti lè ṣiṣẹ́ àti láti lè dènà àwọn àrùn kárùn tó wà ní gboro léni. Mo máa ń mu ohun mímu piroténìì à, ó kéré jù lẹ́ẹ̀kan lójúmọ́.

Mo máa ń mu coffee ní ibi iṣẹ́ láàárọ̀ kùtùkùtù. Ó máa ń jẹ́ kí orí mi jí pépé, kí ọkàn mi sì là sí iṣẹ́, láìjẹ́ kí oorun máa kun mí. Ó máa ń jẹ́ kí, kí ó máa mú iṣẹ́ yá fún mi. Oríṣìíríṣìí ǹkan ni kofi máa ń ṣe fẹ́ lọ̀ mìíràn. Ó máa ń fẹ́ lọ̀ mìíràn lórí. Ó máa ń jẹ́ kẹ́ lọ̀ mìíràn ṣe. Bi eni pé kò ní okun nínú. Ṣùgbọ́n coffee tí mo bá mú níbi iṣẹ́ ní àárọ̀ kùtùkùtù, mo máa wà ní pénpé láti ṣiṣẹ́ dáradára, tí mi ò sì ní máa wò pé mo fẹ́ sùn àbí mo fẹ́ fẹ́ gbẹ́lẹ́lẹ́. Mo máa ń mu coffee níbi iṣẹ́ ní òwúrọ̀

Mo máa ń lo ọwọ́ ọ̀tún ni mo máa ń lò láti ṣiṣẹ́ àbí láti kọ ǹkan. Mi kì í lo ọwọ́ òsì torí pé mi ò dàgbà sí lílo ọwọ́ òsì. Ọwọ́ ọ̀tún mi ni máa ń lò láti fi ṣe gbogbo ǹkan tí mo bá fẹ́ ṣe. Ohun sì ló mọ̀ mi lára dì síyìí.

Oríṣìíríṣìí orin ni mo máa ń gbọ́. Kò sí irúfẹ́ orin tí mi lè gbọ́. Bo bá ti ní ọ̀rọ̀ tó tutù nínú, tó bá sì jẹ́ ọ̀rọ̀ ìfẹ́ ni wọ́n kọ nínú orin náà, tàbí tó bá jẹ́ orin ìgbàgbọ́ tàbí orin Mùsùlùmí, kò sí èyí nínú àwọn orin yìí tí mi ò kí n nífẹ̀ẹ́ láti gbọ́. Tó bá ti ní ọ̀rọ̀ tó mọ́gbọ́n lórí wá, mo máa gbọ́, bẹ́ẹ̀ mo sì máa kọ.

Mi ò ní ẹ̀rọ ọlọ́gbọ́n nílé mi, nítorí pé mi kò mọ ìwúlò rẹ̀. Mi kò mọ nǹkan tí wọ́n jẹ́. Mi o ni rí rò pé mo ní ẹ̀rọ náà nílé, torí boyá tí bá mọ̀ nǹkan tó jẹ́, bo yá mo lè sọ nípa rẹ̀ dáadáa. Bo yá mo ti ẹ ni nílé mi ṣùgbọ́n mi ò mọ̀ pé nǹkan tí wọ́n pè é ní ẹ̀. Ṣùgbọ́n báyìí mi lérò pé mo ní ẹ̀rọ ọlọ́gbọ́n nílé.

Mo fẹ́ràn ẹ̀kọ́ ìṣirò tí wọ́n ń pè ní Mathematics. Ẹ̀kọ́ ìṣirò jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí gan-an nítorí pé ó máa ń jẹ́ kí ọpọlọ mí jí pépé, ó sì máa ń jẹ́ kí n ṣe àwọn nǹkan ọ̀pọ̀lọpọ̀ tí ó máa ń jẹ́ kí n lè mọ ìṣirò àwọn nǹkan nígbà tí bá lọ sí ẹ́ ibi ìtajà ìyá mi nígbà tí mo kéré. Bẹ́ẹ́ ẹ́, ẹ̀kọ́ ìṣirò jẹ́ nǹkan tí gbogbo mọ̀lẹ́bí mi fẹ́ràn torí pé bàbá mi, à, orí wọn pé nípa ìṣirò, ó sì máa ń jẹ́ nǹkan ìdùnnú fún wa láti jẹ́ pé àwa náà mọ ìṣirò náà. Bẹ́ẹ́, ìkọ̀-- ìkọ́kọ́ ẹ̀kọ́ tí mo nífẹ̀ẹ́ jù ni ẹ̀kọ́ ìṣirò Mathematics.

À mi ò fẹ́ràn yíya àwòrán. Láti kékeré ni mi ti fẹ́ràn rẹ̀. Mo máa ń wò ó ní pé, bóyá mi kì í rẹwà tí ń bá ya àwòrán. Bẹ́ẹ̀ mi tí ẹ̀ kọ́ kó òkú, mi kọ́, mi kọ́ kó òkú kúdùn láti máa yá àwòrán ni kò sí nínú ìṣe mi. Bó tilẹ̀ jẹ́ wípé, àwọn ọmọ mi nísìnyí, wọ́n máa ń gbìyànjú láti ya àwòrán fún mi, ṣùgbọ́n mo máa ń sọ fún wọn pé "má ya mi o, má ya mi o" nítorí pé mo lérò pé mi ò kí ń rẹwà dára nínú àwòrán rárá.

Obìnrin ni mí o, ṣùgbọ́n mo ní irungbọ̀n. Mi kò nífẹsí rárá nítorí pé mo láti máa gé irungbọ̀n bí ọkùnrin. Nígbà tí ó bá ti ẹ jẹ́ nígbà ìmiì tí mi ò mọ̀ pó ti wù tó yẹn ni mo máa gbé irungbọ̀n kiri. Àwọn ènìyàn dẹ̀ máa fi ojú kan tí ó dà wò àwọn tó ní irungbọ̀n bóyá wọ́ń lérò kan lọ́kàn nípa wọn ni. Kò yé mi, ṣùgbọ́n mi kò nífẹsí rárá. Ṣùgbọ́n bí mo ṣe ń ge ló ń pọ̀ si, bí mo ṣe ń ge ló ń pọ̀ si. Miì tìlẹ mọ̀ nǹkan tí mo lè ṣe síi ṣùgbọ́n mo ní láti wá ọgbọ́n si.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Iṣẹ́ láti ilé rọrùn lọ́pọ̀lọpọ̀ ó sì máa ń jẹ́ kí èèyàn ṣiṣẹ́ dáradára torí nǹkan tí àwọn olóyìnbo ń pè ní pé yàn wà ní comfort zone eeyan. Ó máa ń jẹ́ kí orí jí pépé àti kí èèyàn ó wà, ní ibi tó láki ààyè gbàyàn láti lè ṣiṣẹ́ náà dáradára. Mo máa ń ṣiṣẹ́ láti ilé ní ẹ̀mejì lọ́sẹ̀. Iyokù láàrín ọ̀sẹ̀, mo máa lọ ibi iṣẹ́ láti lọ ṣiṣẹ́ ni. Ṣùgbọ́n ẹ̀mejì péré ni mo ní àǹfààní láti ṣiṣẹ́ láti ilé. Mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan. Ó wù mí pé mo lè ṣe gbogbo ọjọ́ ọ̀sẹ̀ láti ilé. Ṣùgbọ́n, ibi iṣẹ́ mi kò fààyè gbà.

Mi kì í mú àwọn ẹ̀rọ ìlera, mi kò mọ nǹkan tó ti ẹ̀ ń jẹ́ bẹ́ẹ̀ nítorí àkọ́kọ́ tí màá gbọ́ nípa ẹ̀ rèé, bóyá máa ṣèwádìí lórí ẹ̀ láti mọ nǹkan tó jẹ́ ṣùgbọ́n bí mo ṣe ń rí i ṣe ló jọ pé bóyá àwọn nǹkan tó máa n mára yá yágíyágí àbí àwọn fítámìnì àbí protéènì tí èyàn nílò lára ni àwọn ẹ̀rọ̀ ìlera ṣùgbọ́n kò yé mi, màá ṣèwádìí nípa rẹ̀.

Mi ò bèèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹrọ rí o, ṣùgbọ́n mo máa ń bi Google léèrè fún nǹkan tí mi ò bá mọ̀ àbí kí n lọ sórí eré é ẹ́ áápù ChatGPT láti bèèrè àwọn nǹkan. Ojú máa ń tì mí lọ́pọ̀lọpọ̀ láti lọ bá èèyàn láti bèèrè ìrànwọ́ nítorí pé mi ò mọ ìhà tí wọ́n máa kọ sí àti pé mi ò mọ nǹkan tí wọ́n máa sọ sí mi tí mo bá bèèrè. Ṣùgbọ́n mo máa ń ní àwọn ọ̀nà mìíràn láti bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ní orí Íńtánẹ́ẹ̀tì tí wọ́n sì máa ń fún mi léṣi tí mo nílò tó sì máa ń ṣe é ẹ́ tó sì máa ń ṣe ìràn ìrànwọ́ fún mi dáradára.

Mi ò ní àìsàn ìkórìíra fún oúnjẹ kankan. Gbogbo oúnjẹ tó bá ti jẹ́ inú oúnjẹ, òun ni mo máa ń jẹ. Yàtọ̀ sí àwọn oúnjẹ mìíràn tí mo kan wo wi pé kì ń ṣe àwọn oúnjẹ tí mo yàn láàyò. Kì ń ṣe pé mi ò lè jẹ ẹ́, mi kò nífẹ̀ẹ́ wọn gidigidi, dẹ́ bí pé màmá wá wọn láti jẹ. Ṣùgbọ́n mi ò ní àìsàn ìkórìíra fún oúnjẹ kankan. Àwọn ọmọ mi ní àìsàn ìkórìíra fún àwọn oúnjẹ kan, mo sì máa ń gbà wọ́n ní yan jù pé èèyàn kì í kórìíra oúnjẹ, torí tí èèyàn bá lọ síbi tí kò ṣe ọ̀dọ̀ èniyàn tó n fi oúnjẹ lọ́ yàn, wà á máa ní, "Mi ò jẹ́ eleyi, mi ò nifẹ̀ẹ́ sí eleyi, mi ò jẹ́ eleyi, mi ò nífẹ̀ẹ́ sí kí èniyàn ní ìkórìíra sí oúnjẹ." Bẹ́ẹ̀, mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan.